Mo máa ń gé irun mi ní ọjọ́ ìsinmi, àjàjà ní ọjọ́ Sunday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi ni ẹnu iṣẹ́. Nítorí mo fẹ́ máa ń jẹ́ kí i ní ojú mi kó dáa, kó dùn wò kò gun rege ní ọjọ́ Monday tí a bá ṣẹ̀ṣẹ̀ wọ ibi iṣẹ́. Fún ìdí èyí, ọjọ́ Sunday ni mo yàn láàyò láti máa gẹ irun orí mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn kí n máa fi aṣọ bora dáradára. Yálà, òtútù mú ni àbí ọyẹ́ mú àbí ooru mú, mo fẹ́ràn kí n máa fi aṣọ bora. Yálà, màá tún fọ aṣọ búra, màá sì tún tan fáànù àbí kí n tan ẹ̀rọ amúnútutù mi. Mo fẹ́ràn kí n máa fi aṣọ búra dáradára nígbà tí mo bá fẹ́ sùn.

Bẹ́ẹ̀ ni, mo ti gun alùpùpù rí. Mo jẹ́ ẹ̀dá tó máa ń gun alùpùpù bàbá bàbá mi dáradára. Mo sì ti ń gun alùpùpù láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Fúndí èyí, bàbá mi ṣì máa ń fi alùpùpù wọn rán mi níṣẹ́ dáradára. Kódà mo ṣì gun alùpùpù ní àṣálẹ́ òní lọ síbi tí bàbá bàbá mi rán mi lọ.

Mo fẹ́ràn ojú ọjọ́ tó tutù níí níí níí níí níí ní tí òòrùn ò mú tí gbogbo ẹ sì ṣe bíi ẹ ṣú jọ̀ lójú òòrùn kàn tí òjò yẹn ò rọ̀. Mo fẹ́ràn ojú ọjọ́ náà. Ó jẹ́ ojú ọwọ́, ojú ọjọ́ tí ó máa ń ràn mí lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ òjọ́ mi tó sì lè máa ń jẹ́ kí n yára sí iṣẹ́. Mi ò dẹ́ kí n ṣe ọ̀lẹ lẹ́nuṣẹ tí mo bá rí ojú ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bọ́yá mo ń lọ sí ibi tí mi ò mọ̀ àbí mò ń wá ènìyàn kiri tó sì jẹ́ pé bóyá ago ẹrọ alágbèéká rẹ kò lọ máa bí-- àbí kó sì ń lọ náà, màá bèrè ọ̀nà láti mọ lè sọnù tàbí láti tètè dé ibi tí mò ń lọ láìsí wàhálà rárá.

Mo fẹ́ran àkókò ọdún iléyá gẹ́gẹ́ bí Mùsùlùmí. Ọdún yìí sì jẹ́ ọdún tí gbogbo wa máa ń papọ̀. Gbogbo wa tí a jẹ́ ẹbí yálà nílé lóko lẹ́yìn òdì, gbogbo wa pàdé ní agbo ilé wa gẹ́gẹ́ bí ilé tó pa gbogbo wá pọ̀, à ń ríra wa, á sọ̀rọ̀ papọ̀, á sì rántí eré ìgbà èwe.

Rárá o, mi ò kí ń dé ní àkókò, ó máa ń pẹ́ mi dié gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò. Bí mo bá lọ ibi iṣẹ́, ó máa ń pẹ́ mi kí n tó dé. Boyà ká pàdé súnkẹrẹ, gbàgẹrẹ ọkọ̀ lójú pópó. Ní di ẹ yìí, ó máa ń jẹ́ kí n pẹ́ kí n tó dé.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé mi ni iṣẹ́ aláròpọ̀ gẹ́gẹ́ bí Mathematics. Ó jẹ́ ǹnkan tí mo yàn láàyò púpọ̀ torí nígbà náà mo sì ń ra bí pé ó wù mí láti jẹ́ olùkọ́ ni. Fún idié eléyìí, mo fẹ́ràn Mathematics dáadáa tí mo sì ń mójú tó o.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù tó bí mẹ́ta, torí tó bá di àkókò òtútù níbí ẹnikẹ́ni kò ní lè jáde láì lo aṣọ òtútù. Mo ní aṣọ òtútù láti máa fi gba òtútù fún láti de ọ̀nà àrùn tó lè wọlé síni lára nípa òtútù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etí òkun láti lọ ṣeré àti sí alábàápàdé oríṣiríṣi ènìyàn. Mo sì máa ń lọ sí etí òkun ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àbí ní ìparí oṣù pẹ̀lú àwọn ìyàwó mi àti àwọn ẹbí mi láti lọ ṣeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Ago ọwọ́ sif jẹ́ ara àwọn ẹ̀ṣọ́ tí mo nífẹ̀ẹ́ sí dáradára. Gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí mo yàn láàyò, mo ní láti múra kí ìmúra mi pé pérépere. Fún idí ẹ̀yìí, mo máa ń lo ago ọwọ́ ó sì jẹ́ ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn dáradára tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ṣọ́ ẹgba ọwọ́ gẹ́gẹ́ bí ago ọwọ́ dáradára.